Ọ̀nà tí mo fi máa ń ran àwọn èeyàn lọ́wọ́ pọ̀ gan. Ìgbà mìíràn wà, ó lè jẹ́ bíi ohun kékeré bí mo lè di, bí i omi, òun, omi oní ṣásẹ́ẹ̀tì mo lè dí mu kí ó sì jẹ́ n pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kí ó gbẹ máa gbẹ tí ó sì need láti mu omi. Mo máa n, ọ̀nà kan tí mo fi máa ń ran àwọn èeyàn lọ́wọ́ nìyẹn. Ìgbà mìíràn sì wà tí ó sì jẹ́ pé ó lè jẹ́ nípa ti owó ni kí, òun, kí onítọ̀hún máa, máa, òun, máa lọ láti ìlú kan sí ìlú mi kó jẹ́ pé owó ọkọ̀ rẹ̀ kòi tíì tó. So ọ̀nà mìíràn tó bá ka owó mọ́ mi lọ́wọ́, ọ̀nà mìíràn tí mo máa fi ń gbà ran ẹlòmíì lọ́wọ́ nìyẹn. Ó sì lè jẹ́, òun, nípa ti oúnjẹ torí ọmọ akẹ́kọ̀ọ́ ni mí, so agbègbè àwọn akẹ́kọ̀ọ́ ni mo máa ń gbé. So igbà mí, ẹlòmíì oúnjẹ tó gbewá láti ile leto tàn tó bá ka oúnjẹ mọ́ mi lọ́wọ́, ara ọ̀nà mii tí mo fi máa ń rán àwọn ènìyàn lọ́wọ́ nìyẹn. So oríṣìíríṣìí ọ̀nà ni mo fi máa ń rán ẹ̀rọ, àwọn èèyàn lọ́wọ́.

À, ìrọ̀rí, mo ń fi bẹ́ẹ̀ fi ìrọ̀rí sùn torí ọrùn máa ń dùn mí. Oní, nígbà kan tí mo fi, tí mo lo ìrọ̀rí, tí mo máa ń lo sùn. So gbogbo ọrùn mi ló máa ń ro mí, mo mọ̀, mo ṣe ń dàgbà síi ni a ti máa lo ìrọ̀rí di, ó ti fẹ́ di bí ohun ínirà fúnmi. So mo ń lo ìrọ̀rí fi sùn, mo, mo máa ń fẹ́ràn láti sùn bẹ́ẹ̀. Iye ló máa ń jẹ́ kí n wà, kí ọkàn mi balẹ̀ dáadáa tí màá jí ní ọjọ́ kejì. Kà yàtọ̀ sí tí mo fi ìrọ̀rí sùn, tí mo fi ìrọ̀rí sùn gbogbo orí, gbogbo orí a máa fọ́ mi, ọrùn máa ma dùn mí. So mo fẹ́ràn láti máa lo, láti máa máa fi ìrọ̀rí sùn.

Mo jẹ́ ẹnìkan tí kò fi bẹ́ẹ̀ fẹ́ràn oge. Mò ń, mò ń fi bẹ́ẹ̀ wo àwòrán lójoojúmọ́ dàbí alára bẹ́ẹ̀ yẹn. Àbí tó bá ní pé èèyàn kan rí mi wá ní pé nǹkan ṣe mi lójú àbí ojú mi rí bá kan, ìgbà yẹn ni mo máa ń fi, mo máa ń lọ wo àwòrán ara mi kí ni mọ bí mo ṣe rí. Ní gbogbo ìgbà mí nǹkan ṣe ojú mi máa ti féèfèé máa bàjẹ́ kí n tó lọ wo àwòrán. Óò, mò ń ṣe ẹnìkan tó máa ń wo àwòrán dàbí bẹ́ẹ̀ yẹn káṣíà níbí àbí ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ àbí ẹ̀ẹ̀mejì láàrín ọ̀sẹ̀

Ọ̀pá ìfàmúrá jẹ́ ohun kan tí mo kórìíra díẹ̀. Mo jẹ́ ẹnìkan tó je pé àsìkò púpọ̀ o fi béẹ̀ sí fún mi. Èyí tó túmọ̀ sí wípé mo nílò láti máa ṣe ǹkan mi ní kómọńkébe. So, ọ̀pá ìfàmúrá máa ń da, ó dàbí ìdádúró lójúù tọdọ témi o, mo fẹ́ràn kí n dá ǹkan mi ṣọ̀ún lẹ̀ẹ̀kan náà kí n lè mọ̀ pé mo mu ǹkan tí mo mú tán nìyẹn, èyí tí máa ń ṣe máa fi ọ̀pá ìfàmúrá fi máa yín mu.